Ìbéèrè rẹ tọ́mọ sí bá wa ní mọ̀ sẹlẹ̀ rí ń dájú pé ọjà mi dára. Ìní ní àwọn ọ̀hun pàtàkì tí ó lẹ́sẹ̀. Yan orísun tó dájú ra ọjà rẹ lọ́wọ́ àwọn olùpèsè tí ò pé kèlè tí wọ́n sí ní orúkọ rere. Ṣáyẹ̀wó di dára wo ìrísí ọjà bẹ́ẹ̀ ṣẹ́da, bó ṣe ní àìlára kankan tàbí àrà. Ṣe ìdàhun tẹ́sítì bí ó bá ṣe ṣẹ̀ lọ́ ọjà náà kí o rí bó ṣe ní ṣe dáadáa. Tẹ́siwájú pẹ̀lú ìpààwọ̀ tó péye fi pààwọ̀ ọjà níbi tó yẹ kí o má bàjẹ́. Gbọ́ ọ̀rọ̀ àwọn oníbàárà àdàhùn, wọ́n máa ní hàn ọ́ lọ́wọ́ láti mọ̀ bá ẹya ọjà rẹ dára tàbí ọ̀ nílọ̀ àtúnṣe. Mọ ìmu tó jùmọ̀ ọ́n sí ọ́n ṣe, rí dájú pé gbogbo ọjà tí ò ń tà jẹ́ ti ìpele kànnà. Nísànki ń di dára, ọ̀jẹ̀ dá lọ́rí ọ̀ṣun. Ṣáyẹ̀wò àti ìtẹ́lọ́rùn oníbàárà ṣe irú ọjà wò ní ọ̀rọ̀ ń tà. Mọ̀lẹ́ fún oní àbà tó péye sí.